Ojú ọjọ́ tí mo fẹ́ràn jùlọ, ó ní tí ojú ọjọ́ bá ṣú bòrí, tó ṣú dáda tó dúdú tó dàbí elegbe pé òjò fẹ́ rọ̀ tí gbogbo ẹ̀ tó tutù tó ṣú dáda tó dúdú dáda tó tó tutù mọ́ra. Ó ní ojoojo tí mo fẹ́ràn jùlọ.

Ìmọ̀ tí ó wù mí láti kọ́ opọ̀r gan, púpọ̀, ó pọ̀n gidi gan, ṣùgbọ́n èyí tí mo nílọ́kan jù lọ, tí mo ń gbèrò láti kọ́ lọ́wọ́lowo bayi, ọ̀hunà ni ìmọ̀ data analysis, torí mo nílò nǹkan tí ó máa ma mú owó wọlé fún mi. Òun dẹ̀ ni nǹkan tí mo lè rò pé ó lè fún mi ní owó kíákíá, tó dẹ̀ ma wúlò fún mi lọ́pọ̀lọpọ̀, tí mo dẹ̀ máa rí kó kíákíá.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa ṣiṣẹ́ láti ilé ṣùgbọ́n n o tíì rí isẹ́ kan nípa tó ti mo se. Àmọ́ tí mo bá rí náà, èyí tí máa ma ṣe láti ilé, òun ni mo fẹ́ ju Iṣẹ́ tí èèyàn má ṣe ní ilé ó rọ̀ mí lọ́rùn jù kí n má lọ sí ìta lọ. Mo máa fi ìfarabalẹ̀ àti ìfọ̀kànbalẹ̀ fi ṣiṣẹ́ náà ju pẹ́ kí n máa múra láàárọ̀ kíákíá láti jáde kí n tún padà sílé, ìyẹn ò fi bẹ́ẹ̀ rọ̀ mí lọ́rùn.

Kò sábà sí irú bàtà tí èmí ò lè wọ̀. Bàtà tí mò lè wọ̀ ó pọ̀ ní oríṣìíríṣìí, bó wu mi mò lè wọ̀ bàtà pẹlẹbẹ, bó wu mi mò lè wọ̀ sálúbàtà, bó wu mi mò lè wọ̀ aláwọ̀, bó wu mi mò lè wọ̀ onírọ́bà, kò sí èyí tí n ò lè wọ̀. Èyí tó bá ti bá ìmúra mi lọ, òhun ni màá wọ̀ tí mo dẹ̀ fẹ́ràn láti wọ̀, ohun mò máa ń wọ̀.

Mo mọ ìtumọ̀ orúkọ mi dáadáa. Bẹ́ẹ̀ni, orúkọ mi túmọ̀ sí pé obìnrin mímọ́, obìnrin olóre ọ̀fẹ́ Ọlọ́run, túmọ̀ sí ìyá Ànọ́bì wá Isa tí a máa ń pè ní Jésù. Ohun ni ìtumọ̀ orúkọ mi, ó dè jẹ́ orúkọ tí gbogbo ènìyàn fẹ́ lè máa jẹ́. Mo mọ ìtumọ̀ rẹ̀ dáadáa.

Àwọn ìmọ̀ tí mo fẹ́ kọ fún isẹ́ mi pọ̀ gan an. Ó pọ̀ torí ó wù mí láti kọ́ isẹ́ kí eeyan máa rán aṣọ. Èyi tò wá wù mí jù tí mo nífẹsí jùlọ, ọ̀un naa ni ìmọ̀ data analysis torí nǹkan tí mo nílò tí ó wù mí láti kọ́ tí mo dẹ̀ mọ̀ pé ó máa wúlò fún mi láti lè jẹ́ aláṣeyọrí.

Tí mo bá fẹ́ gba owó àwọn ènìyàn tó bá nàwọ́ sí mi, mo máa nàwọ́ sí wọn padà. Papa jùlọ tó bá jẹ́ obìnrin, àmo tó bá jẹ́ ọkùnrin mi ò ní gba owó wọn rárá torí ó lòdì sí ẹ̀sìn mi. Àmo tó bá jẹ́ obìnrin bí ẹgbẹ́ mi ni mo máa gba owó wọn mo de tun máa di mọ́ wọn. A jọ máa kíra dáadáa tó bá jẹ́ pé obìnrin ẹgbẹ́ mi ni.

Mo mọ̀ bí a ti ń tún àwọn ǹkan ṣe tó bá jẹ́ nípa irun dídì, mo mọ irun dídì ṣe dáadáa. Irun tí ó bá ti dábárú, mo mọ̀ ó tún ṣe tó máà fi rẹwà padà. Tó bá dẹ̀ jẹ́ nípa kí a tún ilé ṣe náà ni, mo mọ ilé tún ṣe dáadáa. Àmọ́ wipé nípà ka máa ṣe àwọn ẹ̀rọ amóhùn mi ò mọ àwọn yẹn tún ṣe ṣùgbọ́n àwọn ǹkan kéékèèké mo mọ àwọn yẹn tún ṣe dáadáa bí i kíeyàn ṣe òmù, bí i kínyàn tún ní ṣe, bí i kíeyàn rán aṣọ, bí i kíeyàn hun aṣọ, bí i kíeyàn ṣe bídì náà, mo mọ àwọn èyí yẹn náà ṣe.

Èmi ò kí ń kọ lẹ́tà fún àwọn ènìyàn. Ìgbà tí mo ti kọ lẹ́tà gbèyì náà ni ìgbà tí mo wà ní ilé ẹ̀kọ́ girama. Nígbà tí a múra fún ìdánwò àti ìka ẹ̀kọ́ girama jáde, ìgbà yẹn ni mo ti kọ lẹ́tà gbèyì. Mi ò ti ẹ́, ti ẹ́ mọ̀ lára kan, ó ṣe nǹkan tí mo máa ń kọ rárá àti rárá. Mi ò ti ẹ́ ń kọ lẹ́tà rárá rárá.

Láti dáàbò bo ààyè ìkọ̀kọ̀ mi lórí íńtánẹ́ẹ̀tì, ní àkọ́kọ́ ná mo máa ń lo àwọn ọ̀rọ̀ ìgbaniwọlé tí ó le dáadáa tó jẹ́ pé ẹnikẹ́ni kò lè bá mi lò. Ẹ̀ẹ̀jejì ni pé mi ò kí ń tẹ àwọn ọ̀nà ìjápọ̀ kankan tí mi ò bá mọ̀ rí nítorí ó léwu, ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rú ni ó wà lórí íńtánẹ́ẹ̀tì. Ẹ̀ẹ̀kẹta ni pé mi ò kín ń fún ẹnikẹ́ni ní nọ́mbà mi tàbí ibi tí mò ń gbé nítorí nǹkan tó léwu ni. Àwọn nǹkan wọ̀nyí ni mo máa ń lò láti dáàbò bo ààyè ìkọ̀kọ̀ mi lórí íńtánẹ́ẹ̀tì.

Rárá, mi ò ní káàdì ìṣe o. Ṣùgbọ́n mo ní káàdì ìkàwé tí mo má ń lò nígbàtí mo ń ka ìwé lọ́wọ́. Ṣùgbọ́n káàdì ìṣe mi ò tí ì ní káàdì ìṣe torí mi ò tí ì máa ṣiṣẹ́ ní ilé-iṣẹ́ kankan tí wọn fun mi ní káàdì àti máa ṣiṣẹ́. Odìgbà tí mo bá tóún ṣiṣẹ́, kí n tó lè ní káàdì ìṣe lọ́wọ́ ọ̀kan ṣá, mi ò tí ì ní káàdì ìṣe torí mi ò tí ì máa ṣiṣẹ́ láti gba káàdì.

Tí iṣẹ́ bá pọ̀ jù fún mi, àwọn nǹkan tí mo máa ń sábà ṣe jù. Ìgbà mìíràn mo máa ń fún ara mi ní ìsinmi ìṣẹ́jú díẹ̀ láti lè ní ìfọ̀kànbalẹ̀ àti ìfayabalẹ̀ kí ọpọlọ mi lè gúnrégé kí ó má ba à sí ìdáàmú kankan fún mi ní ẹnu iṣẹ́. Ìgbà mìíràn mo máa ń mu omi àbí kí n jẹ ìpanu díẹ̀. Ìgbà mìíràn dẹ̀ níyi, mo máa ń tẹ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi, mo lè máa ṣe eré ìdárayá ní orí ẹ̀ láti lè fún ara mi ní ìsití díẹ̀. Ìgbà mìí, mo dẹ̀ lè wo eré ìdárayá náà.

Ní ẹ̀yà tí mo ti wá, okun ó ṣe pàtàkì gan an tí mo bá fẹ́ nítorí ẹ́ tí mo bá fẹ́ kí àwọn ènìyàn, mo máa ń kí wọn ní ti kí, ní ti kíkí pé mo bọ̀wọ̀ fún wọn ni. Tó bá jẹ́ àwọn òbí mi ni mo fẹ́ kí ni, tó bá jẹ́ àwọn tó jù mi lọ ni, bí nma ṣe kí wọn ó wà. Tó bá jẹ́ àwọn tó kéré sí mi náà ni, bí mo máa ṣe kí wọn náà ó wà. Ó tún wá àsìkò tí èèyàn bá tún wà náà, ó tún ṣe koko. Tó bá jẹ́ àárọ̀ ni, tó bá jẹ́ ọ̀sán ni, tó bá jẹ́ ìrọ̀lẹ́ ni, tó bá dẹ̀ jẹ́ alẹ́ tàbí òru náà, òun ló máa ń fi mú oríṣiríṣi kíkí wà.

Àbe ẹ́ ni mo fẹ́ràn etíkun gidigidi gan, nítorí ó máa ń mú mi ro, ó dẹ́tù máa ń mú mi wo ara ilé dúmarè bí ó ṣe dá ara sí ilé ayé. Àwọn afẹ́fẹ́ tútù tí ó máa ń wà ní etíkun náà àti bí omi tó máa ń sì dárò tó máa lọ tó máa padà àti àwọn ariwo tó máa ń mú wa bí ìgbẹ́ sì máa ń rú tó máa ń tutù. Gbogbo ẹ́ ni mo fẹ́ràn ni òun ló jẹ ẹ́ fẹ́ràn etíkun gan.

Rárá mi tíì lọ sí àgó rí ṣùgbọ́n mo nífẹ̀ẹ́ púpọ̀ láti lọ. Kódà mo múra ati lọ sí àgó àwọn ọ̀dọ́ tí a máa ń ṣe ní ìlú mi èyí tí à ń pè ní agubàniró torí ọ̀pọ̀lọpọ̀ nnkan ní àwọn èèyàn máa ń royin pe wọn kọ́ níbẹ̀. Ó dẹ̀ jẹ́ ǹkan tó máa ń wu èèyàn lórí. Tí emi na dẹ̀ fẹ́ ẹ ni wípé ǹkan tí emi ná ti ṣe ri tí mò dẹ ti lọ rí ni ọwọ́ kan ṣe à máa múra láti lọ sí àgó ṣùgbọ́n mi ò tíì lọ báyìí báyìí.

Mo fẹ́ràn yiyaworan tó bá jẹ́ tì tí màá fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi fi ya, àmọ́ tó bá jẹ́ tì tí màá fi ǹkan kíkọ fi ya jáde, tó jẹ́ aworan yẹn tí mo máa ya jáde, mi o tí ẹ̀ mọ ṣe rárára, kò ní ṣe ǹkan tí mo má n ṣe, ó má ń wù mí láti lè ṣe, ṣùgbọ́n kò ní ṣe ǹkan tí mo má n ṣe. Àmọ́ tó bá jẹ́ tì tí màá fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi fi ṣe, mo nífẹ̀ẹ́ sì í dáadáa, mo dẹ̀ mọ̀ ọ́ yá dáadáa, ó dẹ̀ má jáde dáadáa.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn láti máa ṣí fèrèsé ọkọ̀ nítorí ó máa ń jẹ́ kí atẹ́gùn àlàáfíà kó lè máa fẹ́ sí mi lára dáadáa nígbà tí mo bá rìnrìnàjò àti pé ohun tún máa ń inu mi tún máa ń dùn tí mo bá rí àwọn nǹkan tí àwọn èèyàn tó ń tà àtàwọn èèyàn tó ń lọ tón bọ̀ lọ nígbà tí n bá rìnrìnàjò. Mo fẹ́ràn rẹ̀ lọ́pọ̀lọpọ̀.

Mi ò tí wọ ọkọ̀ òfurufú rí ní ayé mi, mi ò le mọ̀ bóyá mo máa fẹ́ràn láti máa jókòó nílẹ̀ fèrèsé ọkọ̀ òfurufú. Ó digba tí mo bá ti wọ̀ kí n tó lè mọ èyí tí mo bá fẹ́, àmọ́ mò ń rò pé ó lè jẹ́ ǹkan tí mo máa nífẹ̀ẹ́ sí tori láti lè ya àwọn àwòrán tí mo bá rí bí òfurufú ṣe rẹwà sí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ǹkan tí mò ń gbìyànjú láti sọ ni pé ó máa jẹ́ ǹkan tí mo máa nífẹ̀ẹ́ sí láti lè jókòó síi, tí mo máa fẹ́ràn, ṣùgbọ́n mi ò ní ẹ̀rí rẹ̀ wípé mo ti wọ̀ rí. Mi ò le mọ̀ bóyá ó máa wun mi.